Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá nígbà gbogbo. Ìdárayá jẹ́ apá kan pàtàkì tí ìgbésí ayé mi, nítorí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ànfààní fún ìlera àti wọ̀túnwọ̀nsí mi. Nígbà gbogbo, mò ń ṣe àwọn iṣẹ́ ṣíṣe oríṣiiríṣii, bíi ṣíṣe ìwọkùwò àti yoga. Mo fẹ́ràn ṣíṣe ní òwúrọ̀ nítorí ó mú kí n ní agbára díẹ̀ sí fún ọjọ́ náà. Ìwọkùwò ní ìdákẹ́jì jẹ́ kí a fi agbára mú ara mi àti kọ́ ara mi sí ìwà tó dára. Yoga tún jẹ́ ọ̀nà tí ó dára láti síìnmi àti mú àlàáfíà inú wá bẹ́ẹ̀ni. Pẹ̀lú pẹ̀lú, ìdárayá jẹ́ ọ̀nà tí ó dára. Bí a bá, bí a bá bá àwọn ènìyàn mìíràn sọ̀rọ̀ àti láti ṣe àwùjọ. Mo ní ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ tí mo máa ń ṣe ìdárayá pẹ̀lú àti pé a máa ń ṣètò àwọn eré ìdárayá tàbí ìrẹsì ní ìgbà yìí, èyí tí ó jẹ́ ayẹyẹ kan sí wa bẹ́ẹ̀ni. Ni, níbí gbogbogbò, nígbà gbogbo, mo gbàgbọ́ pé ìdárayá kì ń ṣe nìkan nípa ṣíṣe àwọn iṣẹ́ tó lágbára ṣùgbọ́n ó tún jẹ́ nípa ìrọ̀rùn, ó tún jẹ́ nípa ìrọ̀rùn àti ìmú dára sí gbogbo ọkàn. Nítorí náà, mò ń gbé àkókò mi pẹ̀lú ìdárayá nítorí pé ó ń jẹ́ ẹgbẹ́ tó ń ṣe pàtàkì tí ní ìgbésí ayé mi. Nítorí mo nílò rẹ̀ gidigidigidigidi fún ara mi, fún ìgbésí mi. Nítorí tí a bá ń ṣe ìdárayá nígbà mìí, ó máa ń tún àgọ́ ara ṣe, ó máa ń tún ìlera ṣe, ó máa ń dá àwọn ọkún padà sí ibi tó yẹ kí wọ́n wà. Ṣíṣe yìí gan wúlò láti máa ṣe ìyẹ̀wò àìsàn. Tí yóò lè fara pamọ́ sí ara. Nígbà gbogbo tí a bá ń ṣe àwọn eré ìdárayá yìí bíi bẹ́ẹ̀ a gbá bọ́ọ̀lù, à ń fó sókè. À ń ṣe ẹsẹsẹsíìsì àárọ̀ tó jẹ́ ti ilé, àwọn ohun wọ̀nyí nígbà tí ìlàkùn bá jáde, ó máa ń pa àwọn àìsàn tó alágọ ara díẹ̀díẹ̀, ó máa ń mú ìlera bá àgọ́ ara èyí tó ti lé bẹ́ẹ̀ni. Ẹ ṣe.